Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà rẹ? Ayé iṣẹ́ mi ò fàyè gba kí n jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú oníbàárà mi rárá. Nítorí wípé iṣẹ́ mi jẹ́ iṣẹ́ olùkọ́, ààyè kò fi sílẹ̀ kí a jọ máa jẹun papọ̀. Ṣùgbọ́n bó ṣe ṣe kí a pàdé ní ilé oúnjẹ kan náà torí ilé oúnjẹ tí ó wà ní ilé ìwé náà ni èmi náà ti máa ń jẹun. Lótitọ́ a ní ìto wà fún àwọn olùkọ́ni nìkan lápàbí kan tó jẹ́ àwọn olùkọ́ni ni wọ́n sábà ní àǹfààní láti lọ jẹun níbẹ̀. Ṣùgbọ́n èmi ò kí ń lò ó sì í yẹn ní gbogbo ìgbà. Mo lè jẹun ní ilé oúnjẹ tí mo bá rí pé oúnjẹ wọn dára tí mo sì nífẹ̀ẹ́ sí oúnjẹ wọn tó ń jẹun dùn tí wọ́n sì ní nǹkan tí mo fẹ́ jẹ ní àsìkò náà. Tí mo bá lọ jẹun ní irú ibi báyìí, mo lè pàdé ọmọ akẹ́kọ̀ọ́ náà níbẹ̀ pẹ̀lú ọmọ akẹ́kọ̀ọ́ kẹ́dẹre, mo lè pè é ní oníbàárà mi. Tí iru eleyi báṣẹlẹ̀, a jọ n jẹun ní ibi kan náà ni. Oúnjẹ ọ̀sán náà ni mo máa ń sábà jẹ ní ibi iṣẹ́ torí mo ti máa ń jẹ títí àárọ̀ kí n tó kúrò nílé. Ṣùgbọ́n kì í wá ṣe wípé a ò jẹ máa jẹun papọ̀. A lè pàdé ní ilé oúnjẹ kan náà kí a jọ jẹun lórí tábìlì kan náà. Ó lè má jà àsìkò kan náà ó sì lè bọsí àsìkò kan náà. Ṣùgbọ́n kì ń ṣe pé ó pọn dandan àbí iṣẹ́ mi ní kí n jẹun pẹ̀lú wọn. Àwọn oníbàárà mi mìíràn wa tó dẹ́jẹ́ wípé a kì ń ríra sójú tí iná dírà a fi wáyé láàrin wa. Ilé yìí ò ní jẹ́ kí ohun tí ó jẹ́ wípé à ń jẹ oúnjẹ papọ̀ ó fi máa ń ṣẹlẹ̀. Tó bá jẹ́ wípé a ní iṣẹ́ ńlá tó pọn pé kí a ní pàdé àbí ìdánilẹ́kọ̀ọ́ irú yẹn, wọ́n lè ṣe oúnjẹ fún gbogbo wa pọ ká jẹ. Ìyẹn sẹ́mínà ló bí i yẹn kì í sì ń ṣe oúnjẹ kan rẹpẹtẹ. Ó máa ń dàbí ìpápánu náà ni. Bẹ́ẹ̀ ni irú yẹn ṣe rí. Iṣẹ́ mi ò fi ààyè gba tára wípé kí èmi àti àwọn oníbàárà àbí àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní abẹ́ ikọ̀ ẹkọ mi kí a jọ jẹun papọ̀.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ẹ̀rọ ayárabíàṣá tuntun ṣe é yẹn kọ̀m̀pútà, lápútọ̀pù àbí fóònù? Tó bá jẹ́ sí fóònù, èèyàn kín dédé ra fóònù? Nítorí owó kékeré kan ni wọ́n fi ń ra fóònù. Owó tí a fi ń ra fóònù ní orílẹ̀ èdè yìí, ó ti gbé pẹ́ẹ́lì ó sì ti pọ̀. Èèyàn máa ń fi í sínú ètò ni àti èrò kí ènìyàn tó sọ wípé òun fẹ́ ra fóònù. Tí èèyàn bá gbìyànjú wípé òun fẹ́ ra fóònù, ni bí ó ṣe máa ṣe pé fóònù tí ó lè ṣiṣẹ́ tó òun fẹ́, láìsí wípé kùdìẹ̀kùdìẹ̀ kan wà níbẹ̀. Fóònù tó máa ṣiṣẹ́ èèyàn lójú ààrù. Níwon ìgbà tí èèyàn bá ní nǹkan tí ó ń lò lọ́wọ́ tí èèyàn kò tí ì dáṣẹ́ sílẹ̀ tó sì ń ṣe dáadáa, kò pọ́ndáná, kò sì ń ṣe túláàsì kí èèyàn kó ra fóònù tuntun. Ṣùgbọ́n tí ó bá ti rí wípé òun fẹ́ ra fóònù mìíràn, ò tí fẹ́ gbaradì láti ná owó nìyẹn torí owó kékeré ko ni èèyàn fi ń ra fóònù. Ohun tó máa ń mú káwọn èèyàn kó ra ẹ̀rọ ayárabíàṣá tuntun imi ni wípé bóyá èyí tí wọ́n ń lò ó bàjẹ́ àbí kò lè ṣiṣẹ́ dáadáa mọ́. Bóyá ó ní kùdìẹ̀kùdìẹ̀ kan lára àbí iṣẹ́ tó ń ṣe kò lágbára láti ṣe sí bó ṣe ń lọ síwájú. Iru i tó jẹ́ pé ó lè fà bóyá kí nǹkan nínú ẹ̀rọ ẹ̀yà ara àti ṣíṣẹ́ rẹ̀ kò tí máa mẹ́ ye, kò máa lè ṣiṣẹ́ tán. Èèyàn á gbìyànjú ara tuntun mìíràn torí kí ó má di wípé iṣẹ́ èèyàn máa mẹ́ye àbí iṣẹ́ èèyàn ò ní lọ déédé mọ́. Ni ayé òde òní, ẹ̀rọ fóònù ó ti dàbí ohun tí gbogbo wa là ń lò. Ó sì ti darapọ̀ mo ohun iṣẹ́ wa tí a fi ń ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí olùkọ́ nìsìyí, mo lè fi ṣe ìpàdé pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ lórí oríṣiríṣi ọ̀nà láti fi kọ wọ́n ní ẹ̀kọ́, láti fi ṣe kílàsì pẹ̀lú wọn. Eléyì lo máa ń fà tó jẹ́ wípé èèyàn gbọdọ̀ rí pé fóònù èèyàn ó ń ṣiṣẹ́ dáadáa ó sì wà ní ipò tí ó dáa kí iṣẹ́ èèyàn kó lè lọ bó ṣe yẹ. Tí fóònù ọ̀ún bá ní kùdìẹ̀kùdìẹ̀, dandan ni kí èèyàn kó ra tuntun mìíràn kí iṣẹ́ èèyàn má bà á ní ẹ̀rọ àríwọ́sẹ́yìn. Ẹ̀ṣeùn.

Irú etí ìgbọ̀ wo ni o máa ń lò? Etí ìgbọ̀ tí a fi ń gbọ́ran nà ni èmi náà máa ń lò. Mo fẹ́ràn láti gbọ́ ènìyàn ní àgbọ́yé kí n tó lè fún un ní èsì torí ìsọ̀rọ̀ ni ìgbésì. Gẹ́gẹ́ bí ó bá ti sọ, kí n tó lè dá sí ohun kan àbí fèsì sí ọ̀rọ̀ kan, mo máa rí i dájú wípé mo ti gbọ́ ènìyàn ní àgbọ́yé, mo sì rí i wípé ohun tó sọ ó yé mi àbí ohun tí mo ní ìmọ̀ nípa ẹ̀, mo sì rí i pé mo ní èsì tí mo lè sọ sí. Ìgbà mìíràn wà tí ènìyàn lè sọ ọ̀rọ̀ tí ó jẹ́ ohun tí mi ò ní ìmọ̀ tó nípa rẹ̀ tàbí ní èsì tí mo lè sọ sí. Irú ìgbà yìí mi ò ní fọ́n hàn ni mo le ní, mi ò ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ǹkan tí mo mọ̀ dájú tí mo ní ìmọ̀ àti òye nípa ẹ̀, lẹ́yìn tí ẹni náà bá ti sọ ọ̀rọ̀ tí mo ti fi etí mi gbọ́ dáadáa, èmi ò ṣe é máa wá fọ èsì ọ̀rọ̀ mi. Èsì tí mo bá fi sí ọ̀rọ̀ náà, ó tún lè mú ìbéèrè wá láti ọ̀dọ̀ ẹni tó kọ́kọ́ sọ ọ̀rọ̀. Eléèla ń pè ní ìjíròrò. Bóyá òun náà tú wípé nínú ọ̀rọ̀ tí mo ti sọ òun ní ìbéèrè nípa ohun kan tí ò ye òun, ó lè béèrè. Lẹ́yìn tó bá béèrè, màá tún fún un ní èsì padà. Nípa bí báyìí a fi ń mọ ohun ṣe ni, òun ń kọ ẹ̀kọ́ lára mi, èmi náà ń kọ ẹ̀kọ́ lára rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a kọ̀ máa ń jìyàn pẹ̀lú ènìyàn nítorí wípé a ò fi ara balẹ̀ láti gbó ohun tí ènìyàn ń sọ. Tí ènìyàn bá máa bá ènìyàn ṣe ìjíròrò, ó ní láti gbọ́, kó dẹ̀ gbọ́ àgbọ́yé kó yé e dáadáa kí ó tó fọ èsì. Àgbọ́yé ni èèyàn ní láti kọ́kọ́ ṣe kó fi etí rẹ̀ gbọ́ ọ̀rọ̀ yé kí ó tó fọ èsì sí ọ̀rọ̀ náà.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rẹ? Ìbéèrè yìí ni wípé ṣe mo ti fún èèyàn ní ẹ̀jẹ̀. Rárá ọ, mi ò tí ì fún èèyàn ní ẹ̀jẹ̀ torí wípé ẹ̀hun mo jẹ́ ẹ̀ye ẹlẹ́jẹ̀ tí ó lè fún èèyàn lẹ́jẹ̀. AC ni mo jẹ́ nínú àwọn tí ó lè fún ènìyàn ní, ní, nínú àwọn èèyàn tí ẹ̀jẹ̀ rẹ̀ kò dá pé tó ni mo wà ní orílẹ̀ èdè yìí torí náà mi ò lè fún èèyàn ní ẹ̀jẹ̀. Mi ò ṣe ẹni tó lè fún èèyàn lẹ́, mo ní àǹfààní láti gba ẹ̀jẹ̀ ni ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti bí mi, mi ò tí ì ṣàìsàn tàbí àárẹ̀ tàbí kí n rí ǹkan tí ó máa àbí ní ìjàǹbá ọko àbí ìjàǹbá kan tí yóò mú mi gba ẹ̀jẹ̀. Ọ̀pọ̀ ìgbà ni mo ti gba omi àti abẹ́rẹ́ sí ara ṣùgbọ́n ẹ̀jẹ̀ mi ò kí ń gbà. Tó bá di wípé mo ṣàárẹ̀ tó pọ̀ tàbí tó le, omi ni mo máa ń gbà ní ọ̀pọ̀ ìgbà torí àti ilé ẹni tí ó máa fún mi èmi náà ni ẹ̀jẹ̀ ó sàn wọ́n díẹ̀. Mi ò tí ì ní àǹfààní láti fi ẹ̀jẹ̀ lẹ̀ fún èèyàn àbí ní ìṣẹ̀lẹ̀ tí ó jẹ́ wípé ẹ̀jẹ̀ mi ni wọ́n nílò torí ẹ̀jẹ̀ irú àwa kì í ṣe a ní àǹfààní láti fún àwọn èèyàn ní ẹ̀jẹ̀. Lóòótọ́ mo ti wà ní ilé ìwòsàn tí mo rí àwọn èèyàn tí wọ́n ń fún ní ẹ̀jẹ̀ ṣùgbọ́n èmi fúnra mi pé kí n fún èèyàn ní ẹ̀jẹ̀ mi kò tí ì ṣẹlẹ̀ sí mi rárí. Mo ń rò wípé bóyá àǹfààní kan ni ṣùgbọ́n ó yé Ọlọ́run bó ṣe dá tó di wípé ẹ̀jẹ̀ mi ò ṣe fún ènìya lọ́wọ́ báyìí. Ẹ̀ ṣeun.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Rárá, mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́. Àkọ́kọ́ ni pé mi ò fẹ́ràn coffee rárá. Mi o n ṣe ẹni tí ó nífẹ̀ẹ́ sí coffee mì o. Mo ti mú rí kì í ṣe pé boyà mi ò mú rí ṣùgbọ́n mi ò fẹ́ràn láti máa mu coffee rárá ni. Èkejì ni wípé ní ìgbà tí mo fi ń wà ní ibi iṣẹ́, ilé-iṣẹ́ wa ò pèsè coffee fún wa gẹ́gẹ́ bí ohun ẹ̀bùn àbí ǹkan, o máa ní láti rà á ni. Ṣùgbọ́n ohun tí èmi máa ń mu ní ibi iṣẹ́ tí màá ti wà ní ibi iṣẹ́, ó máa ń jẹ́ ohun tó jẹ́ pé tó bá ti rẹ́ mi sára àbí ara fẹ́ wúwo bá kan ní ọ̀nà tí kò da, màá mú. Ṣùgbọ́n ọgbà tí mo bá fẹ́ mú náà kò ń ṣe gbogbo ìgbà. Ó lè jẹ́ lọ́wọ́ àárọ̀ kùtù àbí tí ọjọ́ bá ṣe bí ẹni pé òtútù fẹ́rẹ́ fẹ́ fẹ́ wà, màá gbé ń ṣe omi kaná, ẹrọ yen a bá mi ṣe mi ẹni gbígbóná lẹ́yìn tómi yen bá ti gbóná, màá fi po tíì. Tíì ni èmi fẹ́ràn láti máa mu, mi ò kún dùn coffee lọ titi. Tíì máa kan jẹ́ kí ọpọlọ mi jí fáfá ni láti máa máa sun àbí ṣe ìrẹ́wẹ̀sì lẹ́nu ibi iṣẹ́. Ohun tó jẹ́ ki èmi fẹ́ràn láti máa mu tíì nìyẹn. Mi ò fara mọ́ coffee. Bí wọ́n ṣe sọ tẹ́lẹ̀ wípé mo ti mú rí, kì í ṣe wípé mi ò lè mu àbí mi ò kí, mi ò mú rí. Mo ti mú dáadáa ṣùgbọ́n ní lọ́wọ́ báyìí mi ò kí ń mu, mi ò dè kí ń mu ní ibi iṣẹ́. Tí gbígbóná tó lọ́wọ́rọ́ díẹ̀, òun lè, èmi fẹ́ràn láti máa mú ní ibi iṣẹ́.

Níbo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Kọ́kọ́rọ́ tí mo máa ń lò o pọ̀. Mo ní kọ́kọ́rọ́ ọkọ̀, mo ní kọ́kọ́rọ́ wo dúrọ̀pù mi kékeré, mo sì ní kọ́kọ́rọ́ tí o máa ń ṣí géètì àti bá wọlé, mo ní kọ́kọ́rọ́ ilẹ̀kùn náà. Àwọn kọ́kọ́rọ́ yìí mo kó papọ̀ sí ojú kan, tí ìmúra tí mo bá wa ni ó máa sọ ibi tí màá fi kọ́ ọ sí. Tó bá jẹ́ wípé aṣọ ìbílẹ̀ ni mo wọ̀, màá fi sí àpò ni. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wọ aṣọ ìṣeré jáde bí mo wọ ṣòkòtò àti ẹwù àti bí i ṣẹ́ẹ̀tì, ní abẹ́ ṣòkòtò mi ó ti ní ibi ikọ́là kan tí màá fi kọ́ ọ sí, bẹ́ẹ̀ ni màá ń dùnsi, ó máa dúró síbẹ̀ tìtìtìtì. Torí tí mo bá fi sí àpò, ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí mo ṣe ń mú ọwọ́ lọ sí àpò tí mò ń yọ nǹkan jáde, kọ́kọ́rọ́ yìí náà, ó lè tíì bá a jáde lọ. Torí náà, màá sábà fi sí ibi kọ́là àbí ibi àpò ni. Àwọn kọ́kọ́rọ́ kéékèèké mi wà bí i kọ́kọ́rọ́ tí bí i kan tí mo kò fi àwọn lọ́fíndà mi sí àbò wọn wíwá, àwọn ẹnyè, ibi ẹ tín bẹ́ẹ̀ ni mò máa ń fi sílẹ̀ ìgbẹ́ kan bẹ́ẹ̀.

Ṣé o fẹ́ràn jíyan? Mi ò fi tàràtàrà fẹ́ràn iyán torí ọmọ ìbílẹ̀ tí èmi jẹ́, iyán kì í ṣe oúnjẹ tí a fẹ́ràn jù. Àmàlà láfún ni àwa máa ń jẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ìpínlẹ̀ tó fẹ́ràn iyán, àwọn bí Èkìtì, Òǹdó, àwọn bí Ọ̀ṣun náà máa ń jẹ iyán. Iyán jẹ́ oúnjẹ tí gbogbo Yorùbá náà máa ń jẹ lọ́kàn-kan torí wọ́n gbà wípé ó jẹ́ oúnjẹ àwọn lọ́balọ́ba, àwọn bọ̀rọ̀kìnní, àwọn ènìyàn pàtàkì ní àwùjọ. Tí wọ́n bá dé ṣe, ó ní ọbẹ̀ kan tí à ń pè ní Ìṣàpá. Ìṣàpá yìí ni àwa Yorùbá máa ń rí gẹ́gẹ́ bíi oúnjẹ fún àwọn ọba. Ẹ̀gúsí ni wọ́n máa ń fi pèlò rẹ̀ tí ó dẹ̀ máa ní ohun aládùn, àwọn bí ẹran ọ̀gbẹ́, àwọn bí ẹran màálù, ẹran ògúnfe àti nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ó máa ń wà nínú iyán. Ṣùgbọ́n èmi ò faramọ́ iyán torí ó máa ń tètè kún inú mi lọ́pọ̀lọpọ̀. Oúnjẹ tó dáa ni, ó sì máa ń fún ni lókun. Bí wá pé mi ò faramọ́ kó túmọ̀ sí pé mi ò kí ń jiyàn rárá. Mo máa ń jẹ iyán dáadáa àti lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mi ò kọ́ kí n fẹ́ràn àti máa jẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà ni. Tọ́ bá sọ wípé òkè dípò iyán, oúnjẹ wo ni mo fẹ́ràn láti jẹ, mo lè sọ wípé àmàlà láfún tàbí àmàlà dúdú. Àwọn oúnjẹ àmàlà méjì yìí ó jẹ́ ẹ́ tí mo fẹ́ràn jù láti máa jẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Kì í ṣe wípé mo fẹ́ràn rẹ̀ nìkan, ó jẹ́ oúnjẹ tí àwọn tó bá ti ẹ̀yà ibi tí èmi ti jáde wá tí a máa ń sábà jẹ lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ oúnjẹ tí àwa máa, tí a mọ ìpínlẹ̀ mi sí, tí a mọ ẹ̀yà Yorùbá tí èmi ti wá sí. Ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn tí màá ń jẹ, tí mo máa ń fi sílé. Mo fẹ́ lè sọ wípé kò sí ọ̀sẹ̀ kan tí mi ò ní jẹ, tí mi ò ní jẹ àmàlà. Ṣùgbọ́n iyán, bóyá òde ni mo lọ ni àbí ènìyàn ló fi ṣe ẹ̀bùn fún mi ló máa ń mú mi kí ń jẹ lọ́pọ̀ ìgbà. Ṣùgbọ́n kì í ṣe wípé oúnjẹ tó burú, oúnjẹ tó dára ni iyán jẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì nífẹ̀ẹ́ sí, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Ẹ ṣé.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Láàkọ́kọ́ náà ẹ jẹ àṣọ̀rọ̀ nípa oun tó ń jẹ́ iṣẹ́ àkànṣe. Iṣẹ́ àkànṣe ni àwọn iṣẹ́ tí a máa ń yà sí ọ̀tọ̀, tí kì í ṣe àwọn iṣẹ́ tí à ń ṣe ní ojoojúmọ́ tó jẹ́ wípé àkànṣe ni wọ́n. Ta bá pè nǹkan ní àkànṣe, àwọn tí à ń ṣe ní ọ̀kan ìgbà tó jẹ́ wípé ó máa ń ní àsìkò tá a máa ń ṣe, torí o tí jẹ́ pé ta bá fẹ́ ṣe ọ̀nà ọ̀tọ̀ àti ìgbà ọ̀tọ̀ àti ìlànà ọ̀tọ̀ ni a máa ti ń ṣe wọ́n. Ta bá pè iṣẹ́ kan ní iṣẹ́ àgbà-- iṣẹ́ àkànṣe, ó ti yàtọ̀ sí iṣẹ́ tí à ń ṣe lójoojúmọ́ tí àwọn èèyàn mọ̀ mọ̀ wa, tí àwọn èèyàn rí. Iṣẹ́ yìí kìn wá nígbà gbogbo, ó máa ń ní àsìkò. Boya a máa fi àsìkò lẹ̀ fún láti ṣẹ, torí tó bá ti ń tọ́ àsìkò láti ṣẹ tí a kò bá ṣe, ó lè fa ìdíwọ́ fún àwọn iṣẹ́ tí a tiń ṣe lójoojúmọ́. Fún bí àpẹẹrẹ, bóya ènìyàn gbinyànjú àti kọ ilé. Ilé kíko sín àkànṣe iṣẹ́ kan ni tó dè jẹ́ iṣẹ́ ńlá. Iru àsìkò tí èèyàn bá fẹ́ fi se iṣẹ́ àkànṣe, ó máa kọ́kọ́ ṣe àkọsílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ oun. Kí ni àwọn tí a máa ṣe àkọsílẹ̀? Àwọn kíni yóò na wa láti ṣiṣẹ́ ìyọrí? Àwọn ọ̀nà wo ni a ó gbe gba tí iṣẹ́ yìí kò fi ní mẹ́ẹ̀ eẹ́ tí àṣiṣẹ́ kò sì ní-- sì nínú ẹ̀? Àwọn aṣiṣẹ́ wo ni a ti ṣe sí iwájú tó ti kó bá iṣẹ́ yìí tàbí tó ti fara ẹ́? Gbogbo àwọn eleyìí ni a máa kọ sílẹ̀. Kí ni iṣẹ́ yii gan yóò na wa? Àsìkò wo ni yóò gbà wá láti ṣe é? Ǹjẹ́ ó ní ọ̀nà kan ta tú lè fi ṣe tí ó fi máa rún ti ó tún máa yàtọ̀ sí ọ̀nà tí a ń gba? Gbogbo lé là máa kọ sílẹ̀ lẹ́yìn yẹn. À tún wo owó tí yóò na wa. Iye báyiì là fi ṣe nígbà tó kọjá, ṣé iye yẹn náà la tó lè fi ṣe? Ṣé ọ̀nà yẹn náà la lè fi ṣe? Àwọn èèyàn wo ni yóò dáwọ́pọ̀ tí wọ́n ó dara pọ̀ mọ́ wa tí a ó fi jọ ṣiṣẹ́ yẹn ni àsìkò tí ó sì yẹ Kí ni àwọn oun tí a ní láti kíyèsì ara, tí a ní láti yẹra fún kí iṣẹ́ yìí kó má ba mẹ́e ẹ, kó má ba sí ìbànújẹ́ àbí wàá la kí iṣẹ́ yìí kó lè lọ bí a ti ní léro. Gbogbo àwọn yìí ni a máa kàn sílẹ̀. Ta bá ti wá kọ wọ́n sílẹ̀, a máa ṣe kín ni? A máa wá máa tẹ̀lé ní sẹ̀sẹ̀ ń tẹ̀lé. Ìgbésẹ̀ àkọ́kọ́ a ò ní fi ṣe èkejì. Láìṣẹ́ wípé a pa á lé ìgbésẹ̀ àkọ́kọ́, a ní bọ́ sí ìgbésẹ̀ kejì ká tó dé bi pé a lọ sí ìgbésẹ̀ kẹta. Ìgbésẹ̀ kọ̀ọ̀kan ló máa máa jẹ́ kí a mọ bí a ṣe ń súnmọ́ àṣeyọrí iṣẹ́ yẹn. Ó máa mọ ibi tí a wà lẹ́nu iṣẹ́ yẹn àti ibi tí a ti lè dáwọ́ dúró sí, kí a tún tún tó tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ yẹn. Fún gẹ́le bí mo ṣe fi ilé ṣe àpẹẹrẹ, a ò lè bẹ̀rẹ̀ ilé láìṣẹ́ pé a kọ́kọ́ ṣe foundation. Lẹ́yìn foundation, kò ṣe lẹ́yìn foundation la máa bẹ̀rẹ̀ sí ní kan ilé. Rárá, ó ní àwọn ìgbésẹ̀ tí a máa gbé ilé dé. Ó ní àwọn ìgbà tá a máa sinmi kí ilé tún lè fi dúró kí ó gbẹ, kí àwọn oun tí a kan pọ̀ kó má ba dì pe o máa wó àbí kó ní dúró ní ọ̀nà tó ṣe pàtàkì. Àwọn iṣẹ́ àkànṣe ó máa ń gba ìlànà àti ìṣòro. Àwọn ìlànà yìí la sì gbọ́dọ̀ tẹ̀lé láì fo ìkan fún ìkan, láì fi ìkan di ìkan lọ́wọ́, láì dẹ̀ fi ìkanjú gbóná ṣe. Ẹ̀ṣeun.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀, nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Ọkọ̀ òfurufú ni ọkọ̀ tí ó yára jù ní àgbáyé. Òun dẹ̀ ni ọkọ̀ tí a lè gbé, pàápàá tí a bá ń lọ ìrìnàjò tí ó jìnnà tàbí tí a dẹ̀ fẹ́ kó yá, tàbí à ń lọ sí ìlú kan sí ìlú mìíràn, tàbí à ń kúrò ní ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ mìíràn. Fún bí àpẹẹrẹ tí a bá ń kúrò ní ilẹ̀ adúláwọ̀, adúláwọ̀ tí à ń lọ sí ilẹ̀ àwọn aláwọ̀ funfun. Ọkọ̀ òfurufú ni a máa ń wọ̀. Igba mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti wọ ọkọ̀ òfurufú. Méjì nínú ìgbà mẹ́ta yìí ni mo jókòó sí ibi ẹnu ọ̀nà fèrèsé ọkọ̀ náà. Kò sì ṣe wípé ìgbà àkọ́kọ́ ni wípé mi ò mọ̀ bí a ti ń mú ẹ̀rùn àkọsílẹ̀ nọ́mbà tó máa bọ́ sí ibi ẹnu ọ̀nà fèrèsé yẹn. Ṣùgbọ́n ìgbà tó di ẹlẹ́ẹ̀kejì ó ti yé mi bí wọ́n ṣe máa ń tò, mo ti ní ìmọ̀ nígbà. Ìgbà tí mo máa fẹ́ mú lẹlẹ́ẹ̀kejì yẹn mo rí wípé ibi tí nọ́mbà mi bọ́ sí ó jẹ ẹnu fèrèsé yẹn. Èdì tí mo bá fẹ́ mọ̀ láti máa mọ ẹnu fèrèsé ni kí ń máa wo bí ọkọ̀ òfurufú náà ṣe wà ga tó sí ilẹ̀ àti pé ìgbà wo ni a ń bọ̀ padà wá sí ilẹ̀ bí ó ṣe ń rìn yẹn gbogbo ẹni mo máa ń wo. Kódà nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yẹn, fóònù mi, mo ní ẹ̀rùn fídíò bí mo ṣe ṣe àfihàn gbogbo àwọn ìrìn yìí. Mo máa ń fi hàn àwọn ènìyàn mi nígbà tí a bá ń sọ̀rọ̀ tí ó bá jẹ mọ́rọ̀ ọkọ̀ òfurufú àti wípé báyìí ni ó ṣe máa ń tó láti òkè sí ilẹ̀. Ìrìnnà báyìí ni gbogbo ẹni mo máa ń ṣàlàyé. Mo fẹ́ràn ọkọ̀ òfurufú láti máa wọ̀ nítorí ó máa ń dínkù wàhálà tí ènìyàn máa ń lò nínú ọkọ̀ tó ń lọ sí ilẹ̀ àti wípé àkókò díẹ̀ ló máa gba ní. Irú ìrìn tó jẹ́ kí n fi wákàtí méjìlá rìn, ọkọ̀ òfurufú bá mi fi wákàtí kan péré ni mo fi rìn. Eléyìí jẹ́ ǹkan tí mo fẹ́ràn si. Irú bí o wákàtí mọ́kànlá tí mi ń bá lòní títí tí mi o bá lò lọ́nà láti máa fi dààmú láàbí kìíní tí yóò tún wá ti rẹra kí n máa fi máa bọ́lẹ̀ gbogbo yẹn kò rí bẹ́ẹ̀ pẹ̀lú ọkọ̀ òfurufú. Ẹ ṣé o?

Ṣé o fẹ́ràn lọ sí etí òkun? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti lọ sí etí òkun torí etí òkun jẹ́ ibi tí èmi ti máa ń gba fẹ́. Yàtọ̀ sí yẹn, etí òkun ó máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà ọkàn. Lóòótọ́ lọ́wọ́lọ́wọ́ bayii etí òkun ò súmọ́ mi, kò súmọ́ ibi tí mò ń gbé, kò súmọ́ agbègbè mi. Mo máa nílò bí ọkọ̀ méjì àti ọkọ̀ ojú omi ẹ̀eyàn kan kí n tó lè dé etí òkun. Ọ̀pọ̀ ìgbà tí máa dẹ̀ fẹ́ lọ sí etí òkun bí i pé mo fẹ́ lọ fún ara ní ìsinmi ni àbí mo fẹ́ lọ ṣe fàájì ara mi. Tí mo bá ti wá fẹ́ ṣe èyí, mo ní àwọn ìgbésẹ̀ àwọn ètò tí mo máa tò sílẹ̀ torí mo máa gbaradì ni màá a rí wípé kò sí iṣẹ́ kan lọ́wọ́ mi tí yóò di mí lọ́wọ́. Ó lè jẹ́ àsìkò ìsinmi ni mo wá sí àsìkò náà. Lẹ́yìn yẹn tí mo rí i wípé kò sí iṣẹ́ lọ́wo mi, màá mọ ọjọ́ tó dáa jù lọ láti lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà bí i kí n lo ọjọ́ méjì àbí ọjọ́ kan ni mo máa ń lọ síbẹ̀. Màá sì ti mú oúnjẹ àtàwọn oun ìní mi dání torí tí màá ti wá létí òkun, mi ò kí ni àǹfààní láti jẹ àwọn oúnjẹ tó bá wù lótitọ́ àwọn kan a máa dáná n bẹ ṣùgbọ́n kò kí mi ò fi ara mo elẹ̀yii. Èmi fẹ́ràn láti máa lọ sí etí òkun. Mo sì lọ ní ọdún tó kọjá láti lọ fún ara mi ní ìsinmi àti láti jẹ ìgbádùn ara mi. Etí òkun mo máa ń lọ tó bí ẹẹ̀mẹ́jì sí ẹẹ̀mẹ́ta ní ọdún. Bí ààyè bá ṣe gba mi tó ni, mo sì máa ń lọ. Ọ̀pọ̀ ìgbà tí mo bá ń lọ, n màá ń mú àwọn ọ̀rẹ́ dání, àwọn ènìyàn ta ti jọ lọ ṣe ìsinmi torí kí ibẹ̀ má bà di wípé kò ní dù mọ́ mi. Mo lè mu àwọn èeyàn tá jọ ṣeré, tá jọ bá ara wa sọ̀rọ̀, tá jọ ṣe fàájì, tá jọ ṣe ohun gbogbo ní ibẹ̀ kó má lọ jẹ́ kìkìdà ẹni nìkan. Àwọn ìdí báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló yẹ́ kí n fẹ́ràn láti máa lọ sí etí òkun torí ibẹ̀ fi ni lọ́kànbalẹ̀ ó sì máa ń dùn mọ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo ba wà nbẹ̀, ara mi máa ń sílẹ̀ sílé, ọkàn mi máa ń balẹ̀, inú mi á sì máa dùn tó jẹ́ wípé tí àsìkò àti lọ sílé bá tòógan, inú mi á fẹ́ máa bàjẹ́ tàbí kó má ṣe bíi pé kí n tún lo ọjọ́ kan àbí méjì sí ní ibẹ̀. Èmi a máa lọ sí etí òkun dáadáa.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ ni, mo máa ń gbọ́ podcast. Mo ní àwọn ènìyàn kan tó jẹ́ wípé ọ̀rọ̀ ìṣítí, ọ̀rọ̀ ìwuní lórí ọ̀rọ̀ ìfanimọ́ra àti kí a bá ènìyàn sọ̀rọ̀ ìyanjú, òun ni iṣẹ́ wọn láàyò. Ó sì ti ní ibi tí wọ́n máa ń gbé àwọn podcast wọ́n sí. Bí àpẹẹrẹ, ó ní àwọn ènìyàn kan tó jẹ́ pé lórí Spotify, ẹ̀rọ Spotify, orí ibẹ̀ ni wọ́n máa ń gbé sí. Ìbẹ̀ ni mo ti máa ń gbọ́ ọ̀rọ̀ wọn, mo sì máa ń tẹ̀lé ọ̀rọ̀ wọn. Mo máa ń gbọ́, mo máa ń ní ẹ̀rọ àtẹ̀jíṣẹ́ nígbà tí wọ́n bá ti ṣẹ̀ṣẹ̀ fi mí sílẹ̀ pé báyìí, báyìí lọ́wọ́ báyi, wọ́n ti fi podcast lórí ọ̀rọ̀ báyi a sílẹ̀. Ọ̀rọ̀ yìí ó máa ń jẹ́ nǹkan àkọ́kọ́ tí màá ń gbọ́ tí m bàá ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun kí n lè bá gbáradì àti kí orí mi lè wú, ka ra mi lè ja fàfà sí iṣẹ́. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ọkàn máa ń mẹ́ ẹ tí ìrẹ̀wẹ̀ sí ọkàn tó máa dé bá àgo ara. Irú ìgbà tí eléyí bá ṣẹlẹ̀, èèyàn nílò ẹni tí ó lè sọ̀rọ̀ tí ó máa wú èèyàn lórí, tí ó máa jí ara padà pé ok, ìbẹ̀re kí n ṣe oníṣẹ́ àfẹni tó bá ṣe lòpin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn podcast ló sì máa ń wúlò fún ìwé mi. Torí tí a bá rí ẹni tí óò lè mú ni já kọ́nkọ́n iṣẹ́, ènìyàn á wá ọ̀nà kan àbí òmíràn láti fi ṣàwàdà náà ni láti dá ara ẹ ninú yá, láti mọ̀ wípé dandan ni èèyàn gbọdọ̀ ṣiṣẹ́, èèyàn o sì gbọdọ̀ mẹ́ ẹ. Ó ní tí iná ò bá tán lára, ẹ jẹ́ kí ń tán ní ìkaná. Elé tumọ̀ sì pé dandan ni kí èèyàn túbọ̀ tẹpà mọn ṣẹ́. Àwọn podcast lóríṣìṣí tó lè mú orí mi wú, tó lè mú ara mi yá, tó lè mú mi ní okùn fún iṣẹ́ àbí ní ìfẹ́ iṣẹ́ mi láti má rẹ́wẹ̀ sí i nígbà kankan, àwọn èèyí ni mo fẹ́ran jù. Àwọn òmíràn wà tí mo máa ń rí, ṣùgbọ́n mi ò tí ì fààyè sílẹ̀ láti gbọ́ wọn àbí wo ohun tí wọ́n sọ àbí mọ̀ bóyá òun ti máa ní ìfẹ́ sí ni. Ṣùgbọ́n ó ti ní àwọn tí mo fẹ́ràn, tí mo máa ń gbọ́, tí wọ́n dẹ̀ lọ bí i márùn-ún sí mẹ́fà tí mo máa ń gbọ́ lórekóore. Nínú ọkọ̀ mi gan tí mo bá ń wa ọkọ̀, mo máa ń gbọ́ àwọn podcast náà lẹ́kọ̀ọ̀kan. Ẹ ṣé.

Nígbà wo ni o kẹ́yin ní àlá burúkú? Àlá burúkú o n ṣe oun ti ó wù ẹnikẹ́ni kó máa lá tàbí ohun tí èèyàn máa gbàdúrà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí bẹ̀rẹ̀ ti rí, bóyá mo lè rántí ìgbà tí mo ní àlá burúkú, ó ti ṣe díẹ̀ torí mo ti fi ogun àlá burúkú bú inú ayé mi ní ọdẹ fẹ́ri mọ. Àti wípé gẹ́gẹ́ bi mo ṣe so wipe pé àlá burúkú a máa n banilẹ́rú, a máa kó ìfòyà bá a ni, a sì máa jẹ́ kí ènìyàn má ní àìfọ̀kànbalẹ̀ tàbí jìnjìnì ọkàn tàbí ara. Torí náà mi ò lè rántí ìgbà tí mo ní àlá burúkú kẹ́yin. Gẹ́gẹ́ bí ẹnìkan tó máa ń ní àkíyèsí tí ó sì máa ń rántí àlá rẹ̀ tí máa ń ní àlà mo ma n rántí. Bí mo bá dẹ́wa ní àlá tí ó burú tàbí tó banilẹ́rú tàbí tí mi ò nífẹ̀ẹ́ sí i tí mo rí wipé irú àlá yìí kò dára tó ohun tí màá ṣe náà ni kí n gbàdúrà, kí n fi wá àlá bẹ́ẹ̀ bú, kí màá rí ogun bẹ́ẹ̀ mọ̀, kí màá rí irú ìdààmú bẹ́ẹ̀, àlá burúkú nì Ṣoun tí ó dára. Ó sì ti pẹ́ tí mo ti ní àlá burúkú, mi ò lè rántí. Irú ọdún tuntun yìí ni sin mi ò ro pé mo ti ní ìjàǹbá àlá burúkú àbí mo ní àlá kan tí ó bá mi lẹ́rú àbí àlá kan tí mi ò nífẹ̀ẹ́ sí i, ẹṣe.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ ni, mo máa ń lọ sí ilé ìjọsìn lọ́pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n ọjọ́ kan ni mo máa ń fi sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ìlọ sí ilé ìjọsìn. Ohun nàní ọjọ́ ìsinmi. Àwọn oní Gẹ́ẹ́sì a máa pè é ní ọjọ́ Sunday, ṣùgbọ́n ọjọ́ ìsinmi làámọ̀sí. Ọjọ́ yìí mo máa ń fi lọ sí ilé ìjọsìn. Ohun tí ó sì máa ń gbé mi lọ sí ilé ìjọsìn ò pọ̀. Àkọ́kọ́ mo nílò láti lọ dúpẹ́ fún Ọlọ́run fi ẹmi ìmóore hàn fún àkójọ nínú ọ̀sẹ̀ tuntun, torí kí èèyàn là odindi ọ̀sẹ̀ kan kọjá, kòun ṣe ohun tí yóò rọrùn. Lẹ́yìn tí mo bá dúpẹ́ ilé, mo máa ń fi ara mi balẹ̀ láti wo bí ọ̀sẹ̀ yóò ṣe rí. Mo dè máa ń fi ìdùnú àti ayọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọ̀sẹ̀ tuntun tí mo tún fẹ́ wò pé kí ọlọ́run kí ó sọ àlọ́ àti abọ̀ mi mọ́. Ilé ìjọsìn náà ni a ti máa ń pàdé àwọn ènìyàn tí a lè jọ fi ọ̀rọ̀ jó mi tọrọ bí ọ̀rọ̀ Ọlọ́run. Láti tún lè kọ́ ẹ̀kọ́ síi ní pa Ọlọ́run, láti lè ní ìmọ̀ àti òye sí ní pa Ọlọ́run. Torí náà mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Mo sì máa ń tẹ́tí gbọ́ ìwàásù, mo sì máa ń múlò. Mo sì máa ń ríi wípé àwọn ohun tí mo n ṣe ní ibẹ̀, ó máa ń jẹ́ ohun tí mo fẹ́ràn si, tí ó dẹ̀ mú kí ayé mi kó dára, kí ohun gbogbo lọ nílànà, kí ilé ìjọsìn mo lọ, ìfẹ́ sì wà níbẹ̀ pẹ̀lú.

Irú fóònù alágbèéká wo ni ò ń lò? Irú fóònù alágbèéká ayárábiàṣá ni mò ń lò tí àwọn onígẹ́sì tún ń pè ní smartphone. Irú iṣẹ́ ìgbóhùn sí afẹ́fẹ́ báyìí, fóònù alágbèéká ayárábiàṣá ni ó ṣe é lò fún. But tó wá jẹ́ wípé orúkọ rẹ̀ ni Ẹfẹ gẹ́ẹ́sì náà ni àwón tó ṣe, òun ni à ń pè ní Samsung. Irú fóònù tí mò ń lò ní ọwọ́ báyìí ni a sì ń pè ní ẹ̀yà ti Android, tó jẹ́ wípé irú iṣẹ́ tí ń fi ń ṣiṣẹ́ òun ni a mọ̀ sí ti Android. Ọ̀wọ́n bí ọdún tó kọjá ni mo ra, tí mò ń ṣe, tí mò ń lò. Torí ní ìgbà kan ní ọdún tó kọjá mo pàdánù fóònù tí mò ń lò tẹ́lẹ̀, kó tó di wípé mo wá mú èléyi láti máa lò. Èléyi náà ni mo fi máa ń ṣe ìpàdé pẹ̀lú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mi. Òun náà ni mo sì fi ń gbá ìpè. Òun náà ni mò ń lò láti fi ṣe Íńtánẹ́ẹ̀tì. Mi ò ní fóònù pé méji, èléyi níkan náà. Òun ni mò ń lò fún iṣẹ́ bóyá pípé ni ó, bóyá lílo Íńtánẹ́ẹ̀tì ni ó, bóyá fi bá ènìyàn sọ̀rọ̀ ni ó àbí títẹ àtẹ́sí àtẹ̀jíṣẹ́. Òun ni mo maá fi ń ṣe gbogbo ẹ̀. Ẹ ṣe.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo lè sọ wípé mo mọ ìtumọ̀ rẹ̀. Lóòótó o jẹ́ orúkọ gẹ̀ẹ́sì tó sì jẹ́ orúkọ inú bíbélì. Ṣùgbọ́n, gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ orúkọ ẹni nínú bíbélì kí àwọn tòkù tó máa jẹ. A lè bí alágbára àti akíkanjú ènìyàn. A lè bí olórí ogun. Ìyẹn ló fàá ló jẹ́ wípé tí wọ́n bá pe orúkọ eniyan, wọ́n máa ń pe olùṣẹ́gun, wọ́n máa ń ní Michael olùṣẹ́gun. Yàtọ̀ sí pé Michael mo tún jẹ́ olùṣẹ́gun tí à ń pè lẹ́yìn rẹ. Ìdí nìyen tí mo sọ wípé mo mọ ìtumọ̀ rẹ̀. Tí e bá wá bi mí pé kíni ìtumọ̀ olùṣẹ́gun? Orúkọ tó ti ní ìtumọ̀ nínú ara ẹni. Olùṣẹ́gun túmọ̀ sí orúkọ ènìyàn tí máa ń ṣẹ́gun. Ẹni tí ó jẹ́ wípé ogun tó bá kọjú rẹ̀ yóò rì wípé òun ń ṣẹ́, kò ní jẹ́ kí ogun náà kó bóórí òun. Gbogbo orúkọ nì ó sì máa ń ní ìtumọ̀. Yorùbá ní pé orúkọ ni ń rò ni, iná igi je a sì máa ro ènìyàn. Mo tún ní orúkọ tó dàbí oríkì náà ìyẹn ni Alao. Ìyẹn náà tún faramọ́ orúkọ Michael tí mò ń jẹ. Ìyẹn tún mọ́ sí wípé ọmọ tí ó máa là gbogbo ogun rẹ̀, tí ó máa là ti àwọn ogun kankan ò ní borí rẹ̀ àbí kí wọ́n ṣẹ́gun rẹ̀. Àwọn orúkọ mẹ́tèta yìí, e rí wípé o fi ara jọ ara, ó sì pẹ́ sí àra won légbè. Ìtumọ̀ kan náà ni wọ́n sì ń ní tí wọ́n sì ń ṣiṣẹ́ bákan náà. Ẹ ṣé.

Báwo ní o ṣe máa n ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Ìbáṣepọ̀ láàrin àwọn alábáṣiṣẹ́pọ̀ ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé lórí isẹ́ náà nìkan ló má n dá lé lórí. Àfi àwọn tí a bá ti múra wa ní ọ̀rẹ́ tó jẹ́ pé yàtọ̀ sí iṣẹ́ tí a jọ ń ṣe pọ̀, a máa ń ríra wa bí ọ̀rẹ́ àti ojúlùmọ̀. Irú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ a jẹ́ wípé yàtọ̀ sí iṣẹ́ tó pa wá pọ̀, a tún ní àwọn àjọṣepọ̀ tó ju iṣẹ́ lọ. Ṣùgbọ́n bí ìbéèrè ṣe jẹ́ láàárín àwọn alábáṣepọ̀, a jẹ́ wípé lórí iṣẹ́ ni. Ìbáṣepọ̀ tó sì lè wà láàárín ò jú wípé bóyá kí n kàn sí wọn tí mo bá nílò ìrànlọ́wọ́ nípa iṣẹ́ àbí nǹkan tí ó jù. Yálà bóyá mi ò sí ní ilé iṣẹ́ ní àsìkò tí ìkan tí wọ́n kéde, nǹkan tí mo sì fi àlàyé lórí ẹ, mo lè pè wọ́n, mo sì lè bèèrè ìbéèrè lọ́wọ́ wọn. Yálà bóyá iṣẹ́ kan náà ni a jọ ń ṣe tó sì nílò wípé kí a ranra wa lọ́wọ́ àbí kí a dúró fúnra wa. Irú eléyìí náà ó máa ń fa ìbáṣepọ̀ láàrín wa. Iṣẹ́ ò sì sẹ́ dá ṣẹ kò sí ẹni tí èyán ma báṣe tí òní bá ní ìbáṣepọ̀ àbí láti bèèrè ohun kan tàbí òmìrán lọ́wọ́ ẹ̀. Ẹ seun.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Ko n ṣe gbogbo àdéhùn lo rọrùn láti ranti, ṣugbọn ọrọ àdéhùn miin wa to jẹ wipe o pàtàkì siyan bí àdéhùn tí mo ṣe nípa ara mi náà ni wípé kí n ṣe àdéhùn bóyá kí oṣù tó jalè mo máa ra fóònù tuntun fún ara mi. Irú gé irú eléyìí ó lè jẹ́ àdéhùn tí màá rántí. Ṣùgbọ́n tó bá wá jẹ́ àdéhùn tí mo ṣe pẹ̀lú ènìyàn, mo lè nílò ìranlọ́wọ́ ènìyẹn láti rán mi létí. Àdéhùn ò ṣe ohun tí ó rọrùn yára láti rántí ṣùgbọ́n tí ó bá jẹ́ wípé mo ṣe pẹ̀lú ènìyàn ni mo máa nílò kí ènìyẹn kó rán mi létí. Tó bá jẹ́ èyí tí mo ṣe fún ara mi, ó rọrùn láti rán mi rán ra milétí. Tí bá ń ṣe àdéhùn fún ara mi wípé mo fẹ́ ṣe ohun kan báyìí sí ara mi, agọ ara mi á béèrè tí àsìkò náà bá tó fún mi láti rántí. Àmọ́ àdéhùn mìíràn tí tàbí mímúṣẹ́ o ní ṣe pẹ̀lú owó ní ọ̀pọ̀ ìgbà. Ìgbà mìíràn ènìyàn lè rántí àdéhùn kó jẹ́ wípé àìṣòwò lọ́wọ́ ẹni kò ní jẹ́ kí ènìyàn kó mú iṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé kì í ṣe àdéhùn owó tó jẹ́ wípé bóyá àdéhùn láti ṣe ohun kan fún ènìyàn ni àbí láti rán ènìyàn lọ́wọ́ nípa ọ̀nà mìíràn, ènìyàn náà ó lè gbìyànjú láti rán yàn létí wípé a ṣé o gbàgbé àdéhùn tí ó ṣe ní àsìkò báyìí pé tó bá di ìgbà báyìí, wàá ṣe báyìí, wàá ṣe báyìí. Àdéhùn kò da kí ènìyàn máa yẹ àdéhùn kí ó lè máa sọ ènìyàn di onírọ́ tàbí ènìyàn yẹrẹ pẹrẹ. Eléyìí máa ń mú kí àwọn ènìyàn máa kó ọ̀rọ̀ ènìyàn dànù kí wọ́n má sì rí ènìyàn gẹ́gẹ́ bí ènìyàn tó ṣe fi inú tán àbí tí ó ṣe fi ọkàn tán àbí tí ènìyàn yóò gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ gẹ́gẹ́ bí olótítọ́ ènìyàn.

Ṣé o fẹ́ran jíjó? Ìbéèrè yìí a jẹ́ wípé bóyá irú ijó tí èèyàn bá fẹ́ ju, torí kò ṣe gbogbo ijó le èyàn mọ̀ọ́ jó, ṣùgbọ́n tó bá jẹ́ jíjó, ní àpapọ̀ mi ò fẹ́ran ijó. Àkọ́kọ́ ní pé mo jẹ́ ẹni tó máa ń tijú níbi tí èrò bá wà. Ó máa ń jẹ́ òrè ọ̀fẹ́ àti ohun tó jẹ́ wípé tó bá ń ṣe nípa iṣẹ́ mi ni, mi ò ní le máa bá èrò púpọ̀ sọ̀rọ̀ lójú agbo ní ẹ̀ẹ̀kan ṣoṣo torí mo jẹ́ ẹni tí ó máa ń tijú. Mi ò mọ ijó jó púpọ̀. Ìdí nìyí tí mi ṣe fẹ́ran ijó, ẹni bá máa fẹ́ran ijó a jẹ́ ẹni tó ti mọ̀ wípé ẹsẹ̀ òun ó dà ọ́n lójú, òun sì lè ju. T'ẹ́níyan o ò bá mọ̀ọ́ jó jó, báwo lo ṣe fẹ́ fẹ́ran ijó jíjó? Ó máa kan jó ohun tí kò ní dára tó. Ó ní àwọn ènìyàn tí wọ́n kì í tijú, tí wọ́n sì mọ̀ọ́ jó jó, tí wọ́n jẹ́ pé wọ́n sì máa tún fi agídí fi jo ijó náà. Yálà bóyá torí pé wọ́n fẹ́ran rẹ̀ àbí wípé wọ́n jẹ́ adẹ́rìn pòṣénú. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Àdí ní wọ́n fẹ́ran ijó náà ni, torí ohun tó bá ń mú kí èèyàn máa ṣe nígbà gbogbo, ìgbà gbogbo tí ó sì rọrùn fún èèyàn láti ṣe, ìfẹ́ náà ni ó lè bi irú ohun bẹ́ẹ̀. Ohun tí èèyàn bá ní ìfẹ́ sí, ó rọrùn láti máa ṣe ní ìgbà gbogbo.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́? Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ jẹ́ ohun kan tí ó jẹ́ tí gbogbo ayé ń sọ tí gbogbo ayé sì ń ṣe ìwádì lọ́wọ́. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ sì jẹ́ èyí tó jẹ́ wípé àwọn ènìyàn náà ni a ṣẹ̀dá rẹ̀. Tójẹ́ wípé a fi ń lò ó fún àwùjọ láti fi dá sí ọ̀rọ̀ ìlú, ọ̀rọ̀ ìṣèlú, ọ̀rọ̀ ẹbí, ọ̀rọ̀ ọjà, ọ̀rọ̀ ìmọ́tótó àti agbègbè. Ohun ni a ń fi ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ dá síi. Ṣùgbọ́n ìgbàgbọ́ tèmi lórí àtọwọ́dọ́wọ́ ni wípé a ní láti mọ èyí tó dára jù kí a sì má jẹ́ kí ó kọjá èyí tí agbára wa yóò gbé. Ní ipò tí a bá sì fẹ́ fi wọn sí i ká rán ti wípé ọmọ ènìyàn ni ó ṣe pàtàkì jù. Àlàáfíà àti ìwàláyè ọmọ ènìyàn ni ó sì ṣe kókó. Ohun ni a gbọdọ̀ fi sí iwájú ìgbàgbọ́ kí ìgbàgbọ́ tí ó bá jẹ́. Torí wípé àwọn ènìyàn náà ni a ó ṣe òfin. Àwa náà ni òfin yóò tú dé ni a ó lò. Òfin kì í sì ń pa ara rẹ̀ lára bí kò ṣe àwọn ènìyàn tí ó dà.

Ṣe o ni àgbàlá òjò? Bẹ́ẹ̀ni, ní iwájú ilé ni a má ń ṣe àgbàlá òjò sí ní ibi báyìí. Mo sì ní àgbàlá òjò tí omi ń gba lọ sí ibẹ̀. Àgbàlá òjò kékeré ni, ó rí ibẹ̀ ní ọkọ̀ àkọ́kọ́ kọjá. Eléyi ló ń darí omi àti omi tó bá ń kuro ninu ogba lọ sí inú kòtò. Láti inú kòtò yìí ni wọ́n ti má a lọ sí ibòmíràn. Torí náà mo ní àgbàlá òjò. Àwọn àgbàlá òjò ó wúlò gan, torí tó bá di àsìkò òjò, òjò wẹ́lìwẹ́lì, òjò lọ́tùnlo sí i ó má ń fa kí omi kó wọ́pọ̀. Tí omi bá sì ti wọ́pọ̀ lásìkò yìí, ó lè jẹ́ kí ilẹ̀ kó máa yo yàn, kí omi kún inú àdúgbò. Ṣùgbọ́n tó bá ti ní àgbàlá òjò, ó ṣe é ṣe kí a darí omi yẹn sí ojú kan yálà sínú kòtò kan ni àbí sí ọgbùn ilẹ̀ lọ sí apá ibòmíràn. Àgbàlá òjò ni ìran lọ́wọ́ tóún náà ń ṣe, pàápajùlọ tó bá ti di àsìkò òjò. Ó kọ̀ n jẹ́ wípé ìbàjẹ́ àwọn ènìyàn ti wọ débi wípé a wá ń da ìdọ̀tí sínú àgbàlá òjò kí ó máa gbé lọ. Eléyìí sì ń fa kí omi máa tú lọ fi dí àwọn ilé tàbí kí omi máa lọ bá àwọn ibi kan jẹ́ kó dára to. Ìwà burúkú gbà ní eléyìí, èmi rí sí. Ó yẹ kí a ní ọ̀nà tí a gbọ́dọ̀ darí omi sí, kí omi má tún di otà fún àwọn ènìyàn láti máa wá bá àwọn oun inì wa jẹ́.

Ṣé o máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́? Bẹ́ẹ̀ni, ìgbéjáde ẹ̀kọ́ àti ìgbéjáde àwọn ẹ̀kọ́ aládàáni. Tí a bá ṣẹ̀gbà àwọn ọmọ ọlọdún kíni wọlé, a máa kọ́kọ́ ṣe ìgbéjáde láti tọ́ wọn sí ọ̀nà nípa ẹ̀kọ́ àti láti fún wọn ní ọ̀rọ̀ ìyanjú bí wọ́n ó ṣe lò gbogbo iye ọdún tí wọ́n ó lò nílé ẹ̀kọ́, tí wọ́n ó sì gbájú mọ́ ìwé wọn tó jẹ́ ohun àkọ́kọ́ tó gbé wọn wọlé ẹ̀kọ́. Ìgbéjáde iṣẹ́ yìí máa ń jẹ́ àkànṣe iṣẹ́ tí a máa ń gbé fún ènìyàn nígbà kan. Bí a bá ti gbé fún ènìyàn tí ó bá kan irú èyí bí àpẹẹrẹ, màá nílò láti gbáradì fún un láti mọ ohun tí mo ní láti sọ, irú ọ̀rọ̀ wo ni mo fẹ́ bá wọn sọ. Íṣe olùkọ́, iṣẹ́ ká máa rojọ́ ká máa sọ̀rọ̀ ni ká máa kọ́ ni. Ìgbéjáde iṣẹ́ sì pọ̀ ní inú iṣẹ́ wa lọ́pọ̀lọ́pọ̀ ìgbà. Yálà bóyá àti èṣìwádìí nípa ohun kan gan-an ni. A fẹ́ káwọn ènìyàn mọ̀ wípé tòní pa ohun báì àbí ǹkan báì ìwádìí wa, ohun báì ni ó jásí, ǹkan báì ni ìwádìí sọ fún wọn. A máa ṣe ìgbéjáde irú iṣẹ́ ìwádìí bẹ́ẹ̀ lọ láti jẹ́ káwọn ènìyàn mọ̀ ìwádìí. Ìwádìí jẹ́ ẹ máa ń jẹ́ kí àwọn ènìyàn ní ìmọ̀ nípa ǹkan sí. Láṣìkò sí láṣìkò ni èmi máa ń fẹ́ràn láti ṣèwádìí yálà ilé tí wọ́n yàn fún mi àbí ilé tí èmi fúnra mi yàn fúnra mi tí mo ní ìfẹ́ sí láti wípé ó wù mí láti ṣe àgbéjáde iṣẹ́ lórí ǹkan báì, màá sì ṣèwádìí lórí rẹ̀. A bá jáde ni, màá ṣe àgbéjáde iṣẹ́ nípa rẹ̀. Eṣé.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Taa bá sọ ọjà tuntun, ìbéèrè yi wà fún àwọn tí wọ́n ń tajà, ṣùgbọ́n ẹ̀mí ọ̀sẹ̀ eni tí ó ń tajà. So kò sí ọjà tuntun kan tí mo fẹ́ gbé jáde láìpẹ́ tàbí tí mo ní léro láti bẹ̀rẹ̀, tí máa máa dáhùn béèrè báyìí fún ìru iyawo mi tí ọ́un tajà o máa ní ọjọ́ ajé ni tí ó jẹ́ ọjọ́ méjì sí òní. Ọjà tuntun, o máa lọ ọjà tuntun ètò rírà náà ni o máa gbé jáde. Ìyẹn lọ lóri ọjà tuntun. Ṣùgbọ́n olùkọ́ náà a lè ní ìkọ́ni tuntun ọjà náà ni torí ó jẹ́ ohun tí a ń ta fún àwọn ọmọ tí wọ́n mọ ń parẹ́. Náà ni à ń gbé. Ìkọ́ni tuntun kẹ̀dẹ̀ ìgbàkígbà náà ló lè jáde torí ó lè má jẹ́ ohun tuntun fún olùkọ́, ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣé ń wà ní abẹ́ ẹ̀kọ́ yen, a jẹ ohun tuntun fún wọn, a sì lè kọ́ wọn kí a ṣàlàyé fún wọn kí ọ̀nà kọ́ra ọjà náà kó yé wọn ní yèké. Ìyẹn bẹ́ẹ̀

Ṣé o ní ìrora ní ìgbà tí o bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn? Mi ò ní ìrora ọ̀kan àbí ìrora àyà ní ìgbà tí màá ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn. Ídí ni wípé iṣẹ́ olùkọ́ iṣẹ́ kí a máa sọ̀rọ̀ ni. Mo ti sọ sí wá iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ni ẹlẹ́jọ̀ wẹ́wẹ́ ni wá. A máa ń sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà tí ènìyàn bá ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́, ó ṣe é ṣe kó ní ìrora ṣùgbọ́n bí àkókò ṣe ń lọ, a mọ ènìyàn lára. Só ti di iṣẹ́ kan tí ó ti mọ̀ mi lára tí mo sì ti wà ní ìfẹ́ sí i. Ìrora kò ì sì mọ̀ báyìí torí iṣẹ́ tí mo ti ń ṣe fún ọdún tó ti pẹ́ díẹ̀ ẹni tí mo sì ti tẹ̀ lára mọ̀. Kò ṣe é ṣe kí ìrora kó tún jáde mọ́. Ohun tó kọ̀ lè jáde, ohun náà ni ẹ̀kọ́ àti ìgbádùn nínú iṣẹ́ náà. Lọ́wọ́ bá yìí mi ò ní ìrora kankan, mi ò sì ní ìfo ya nígbà tí ń nàá ti ń bá ènìyàn sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń ní àǹfààní láti bá ènìyàn púpọ̀ sọ̀rọ̀, láti kojú wọn, láti bá wọn sọ̀rọ̀ nígbà tí lè bá ti ṣẹlẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti ìgboyà. Ohun náà ni mo ti máa ń fi ṣe iṣẹ́ mi.

Kí ni ìgbádùn rẹ̀? Tí bèrè yìí bá yé mi, ó túnmọ̀ sí wípé kí ni àwọn tí mo máa ń fi ń ṣe ìgbádùn. Mo fẹ́ràn láti máa mu ọtí, ṣùgbọ́n mí kí mu ọtí àmupara àbí àmu dojúró àbí àmu yeast gáta lára, kò rí bẹ́ẹ̀ fún èèyí. Bó tilẹ̀ jẹ́ wípé mo gbádùn ọtí mímu, ṣùgbọ́n ó máa ń jẹ́ àsìkò tí nǹkan àjọ̀dún àbí fàájì àbí ayẹyẹ bá yọ, òun ni màá fi ń mu ọtí. Ó máa ń ṣòro fún mi lákọ̀tì wà láìní nǹkan kan kí nǹkan máa máa mu ọtí. Irú élé yìí kì ń ṣe wípé kì ń ṣẹlẹ̀ ṣùgbọ́n kì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n tí ó wá rí wípé mo ń mu ọtí, mò ń gbádùn, bí ayẹyẹ ni ó máa ń sábà fà. Àwọn ohun mìíràn tí màá tó fi ń gbádùn ni kí màá gbóòrin. Ṣùgbọ́n tó bá jẹ́ ní òpin ọ̀sẹ̀ bí i ọjọ́ toní, léèkan bí i wákàtí láti bí i ago mẹ́rin ni mo ti bẹ̀rẹ̀ síi ni màá ti bẹ̀rẹ̀ síi ni màá wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, ìyẹn ni ó jẹ́ nǹkan ìgbádùn fún mi tí mo fẹ́ràn jùlọ. Yálà boya ìpàgbá bọ́ọ̀lù tí mo fẹ́ràn ni ó ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ àbí èyí mìíràn ni wọ́n, mo fẹ́ràn láti máa wo gbogbo ẹ̀. Torí láti lè san ǹkan ṣe àbí láti dá sí i, òun náà ni ó fàá.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni. Ní ìgbà tí àgo àrá mi bá ti wà ní àlàáfíà, ènìyàn àlàáfíà ni èmi náà. Mi ò kí ń fa wàhálà. Mo bá eyan gbẹ́ pẹ̀lú àlàáfíà, pẹ̀lú ìrọ̀rùn, mi ò kí ń fa ìjọgbon. Nítorí náà mo máa ń rìn ní àlàáfíà. Mo máa ń rìn ní ìdùnnú. Mo máa ń rìn nínú ayọ̀. Mo máa ń rìn nínú ìfọ̀kànbalẹ̀. Mi ò ń ṣe oníjàgídíjàgan. Mi ò sí inú ẹgbẹ́ òkùnkùn. Kò sí ohun tó fẹ́ mú mi rìn nínú ìbẹ̀rù wípé bóyá ẹnìkan, ènìyàn kan bọ̀ wá ṣe mi ní ìjàya. Mi ò sì ń ṣe ẹni tí ń ṣiṣẹ́ tí kò ṣe rì lọ́wọ́ ni. Gbogbo eléyìí ló mú mi rìn ní àlàáfíà. Àlàáfíà ni èmi máa ń rìn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mi ò kí ń rìn ní ìbẹ̀rù. Yálà mo n rìn bọ̀ láti ibì kan ni. Àbí kó dà kó jẹ́ alẹ́ ni mo nílò láti rìn jáde lọ sí ibì kan. Ní àlàáfíà àti ní ìfọ̀kànbalẹ̀ ni. Àlàáfíà ni emi gan fi ń bá gbogbo ènìyàn ládùúgbò gbé. Eléyìí kò lè jẹ́ kí n rìn pẹ̀lú ìfòyà wípé bóyá ẹnìkan yóò ṣe ibi sí mi àbí yóò ronú ibi sí mi. Ẹ ṣeun.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Ìṣòro gan an o lè jẹ́ ìdojúkọ láti àwọn alábàáṣiṣẹ́pọ̀ tàbí àwọn akẹ́kọ̀ọ́. Ìgbọ́n ìṣòro kí ìṣòro tó lè jẹ́. Àkọ́kọ́ náà ni sùúrù. Nítorí pé gbogbo ní sùúrù máa yanjú lọ́pọ̀lọpọ̀ ìgbà. Lẹ́yìn ìgbà tí mo bá ní sùúrù, òun náà ni láti wo ojú wo ni mo fẹ́ fi yanjú ìṣòro náà. Àwọn ìṣòro mìíràn wà tó jẹ́ wípé kò kọ́ gba pé kí ènìyàn kí ó dákẹ́, kí ó sì wò, kí ó tó sọ̀rọ̀. Torí ọ̀rọ̀ tí ènìyàn sọ nínú ìbínú, ó máa ń fa wàhálà sílẹ̀, ó sì lè fa kí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ó tún dá ìṣòro púpọ̀ sílẹ̀ síi. Torí náà sùúrù àti kí ènìyàn kó dákẹ́ ni àkọ́kọ́. Ọ̀nà kejì náà ni màá wo ọ̀nà àbáyọ sí ìṣòro náà. Kò sí ìṣòro náà tí kò ní ní ọ̀nà àbáyọ. Yálà bóyá ọmọ kan pàdánù eto rẹ́ ìdánwò rẹ̀ ni àbí ohun kan ló ṣẹlẹ̀, dandan náà ni kí n wá ọ̀nà àbáyọ síi. Ọ̀nà àbáyọ yẹn náà ni màá ronú síi. Lẹ́yìn tí a bá ti lè rí ọ̀nà àbáyọ, a jẹ́ wípé ìṣòro yẹn ò bíi nti. Tí ọ̀nà àbáyọ kò bá wá sí nítòsí mi àbí ní ọwọ́ mi àbí ní ọ̀nà tí mo gbà mọ́, àwọn tó jù mí lọ náà ni màá fi tó ní etí. Àwọn náà ni màá béèrè wọn lọ́wọ́lọ́wọ́. Àwọn náà ni wọ́n a tọ́ mi sí ọ̀nà la ń mú mi mọ bí màá ṣe hun.

Ṣé o fẹ́ran ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ́lẹ̀ òwúrọ̀ ni èmi fẹ́ran. Ìmọ́lẹ̀ ti ìrọ̀lẹ́ kìn pẹ́ tí o fi máa ń wọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ ìmọ́lẹ̀ òwúrọ̀, ó máa pẹ́. Òun tí ilẹ̀ bá ti mọ́, ó máa ń to ìrọ̀lẹ́ tàbí àṣálẹ́ kí ìmọ́lẹ̀ tó di wí pé ó máa wọ̀ tí a ò ní lé mọ́lẹ̀ mọ́. Torí náà ìmọ́lẹ̀ òwúrọ̀ ó máa pẹ́. Èèyàn dè lè fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Fún àpẹẹrẹ, ara ìmọ́lẹ̀ òwúrọ̀ náà ni òrùn. Òun la lè fi sá aṣọ tí a bá fọ̀kùn gbẹ. Ohun la le fi sá nǹkan tí ó máa gbẹ. Ìmọ́lẹ̀ òwúrọ̀ tún máa ń jẹ́ kí a mọ àsìkò tí a ní láti fi ṣe nǹkan ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ. Òun tó lè mú kí a tètè pàdánù ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ni tí òjò bá rọ̀ tàbí tí kúrukùru bá bo ojú ọjọ́. Ṣùgbọ́n láìsí bẹ́ẹ̀, ìmọ́lẹ̀ òwúrọ̀ òwúrọ̀ ó wúlò fún ọ̀pọ̀lọpọ̀ àsìkò tí ó pẹ́ ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ tó jẹ́ wí pé àsìkò díẹ̀ náà la ní àǹfààní láti lò tí ó sì máa kúrò níbẹ̀ fún wa.

Ibo lo fẹ́ lọ sí ìsinmi? Tí a bá sọ wípé ibi tó wù mí láti máa lọ sí ìsinmi àbí ibi tí mo fẹ́ràn láti lọ sinmi, ó jẹ́ etí òkun. Etí òkun jẹ́ ibi tí ara mi ti máa ń balẹ̀. Mo sì fẹ́ràn láti wà pẹ̀lú ohun tí ó jẹ́ wípé àti ọwọ́ Ọlọ́run ni a ti da tí kì ń ṣe ènìyàn. Èmi a máa fẹ́ràn láti gbọ́ ìhòò omi bí atẹ́gùn ṣe ń fẹ́, ìdún bí omi ṣe ń dún. Ibẹ̀ máa ń tutù dáadáa, ibẹ̀ sì máa ń fa ọkàn mi wá sí ilé. Nítorínà ibẹ̀ ni mo fẹ́ràn láti lọ se ìsinmi. Ní ìgbàkugbà ti n bá ti ṣetán láti lọ sí ìsinmi, àwọn ibi tí mo máa ń sábà mú náà ni kó jẹ́ ibi tí òkun wà, tí omi wà tí mo ti lè gbafẹ́, tí mo ti lè dáwà, tí mo ti lè gbádùn ara mi. Ọ̀pọ̀lọpọ̀ ibi ìsinmi náà ni a ní. Àwọn míì wà tí kò gba kiní. Ṣùgbọ́n ibi ìsinmi etí òkun, ó máa ń gba ètò àti ìpinnu, ó sì máa tún kóni ná owó ju àwọn mìíràn lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìsinmi ránpẹ́ ni mo kàn fẹ́ ṣe àbí kì í ṣe fàájì, ìyẹn mo lè lọ sí ilé ọtí, ilé ijó àbí ibò mìíràn.

Ṣé o máa ń ka ìwé? Olùkọ́ ni mí, olùkọ́ ò gbọdọ̀ ṣe láì ka ìwé. Ìwé kíkà gan-an ni iṣẹ́ wa, torí ohun tí a máa ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́, a gbọdọ̀ ti mọ̀, a gbọdọ̀ ti gba àdìí fún ìbéèrè wọn, a gbọdọ̀ ti ríi wí pé àwa gan-an mọ ẹka ẹ̀kọ́ náà dájú, a sì mọ àkọrí ẹ̀kọ́ náà débi tó náà mì. Ìwé kíkà, ohun tó jẹ́ òkùnkùn dùn ni, kódà kò sí ojúmọ́ kan tí èmi ò ní ka ìwé gẹ́gẹ́ bí olùkọ́. Bí a bá ń ṣiṣẹ́ ìwádìí, ìwé kíkà di dandan, bí a dẹ ń kọ ìwé náà ni ìwé kíkà ni, bí à ń kọ ẹ̀kọ́, ìwé kíkà ni, bí à ń ṣe ìgbéjáde iṣẹ́, ìwé kíkà ni, bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó yàtọ̀, ìwé kíkà náà ni. Ìwé kíkà ni lọ́tùn-lósìn fún olùkọ́. A ò lè ṣe láì ka ìwé. Ọ̀pọ̀lọpọ̀ ìwé ni mo ti kà tó sì kó ni ṣe pẹ̀lú iṣẹ́ tí mò ń kọ́ àbí ohun kan mi tí mo nífẹ̀ẹ́ sí. A máa ń ka ìwé ni. Ní ìgbà gbogbo ìgbà tá a ti jẹ́ olùkọ́ tí a bá jókòó, ìwé kíkà ni a máa ń ṣe ní ọ̀pọ̀ ìgbà tí a ò bá rí ǹkan ṣe. Kódà ní àsìkò ìsinmi àbí ní àsìkò holiday, ìwé náà ni a máa ń sábà ka jù. Ìwé kíkà kì í ṣe àjòjì fún àwa. Ìwé kíkà ni a máa ń ka ní ọpọlọpọ̀ láìsí pé a ka ìwé kò sí ohun tí a fẹ́ kọ́ ọmọ. Ìwé kíkà ni yóò tọ̀ wá ní ọ̀nà ohun tí a ní láti kọ́ ọmọ. Ohun náà ni yóò jẹ́ kí àwa gan-an ní ìmọ̀ sí iwájú si láti lè ṣe kìn-ín láti lè fẹ́ ní ẹnu dojúkọ àwọn ọmọ ládẹ̀ tí kọ́ wọn ní ọ̀nà ti ó tọ́ tí ó sì yọ yẹ láìsí àṣìṣe. Ohun tí a bá ti kà òun náà ni a máa lè túnmọ̀ láti gbé kalẹ̀ fún àwọn.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Kò sí ìwọ̀n omi tí mo máa ń mu tó jẹ́ wípé ìwọ̀n yẹn ni mo gbọ́dọ̀ mu. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí, ẹ̀hnn, ìkíyèsi tí dókítà sọ àti ohun tí àwa náà kà, tó sì dára fún ìlera, mo gbọ́ wípé ó yẹ kí n máa mu tó lítà mẹ́ta ó kéré ní ojúmọ́. Ṣùgbọ́n èmi a máa mu ju bẹ́ẹ̀ lọ. Mo lè mu lítà márùn-ún, mo lè mu lítà mẹ́rin. Irú iṣẹ́ tí mo bá ṣe, irú wàhálà tí mo ṣe ló máa sọ bí máa ṣe mu mi tó ìgbámi mi ò sí ní lè kàá. Irú tó bá ní kí n mu bí lítà márùn-ún yẹn, ó lè jẹ́ wípé omi ó ní inú ọ̀rá ta rọ́ sínú ọ̀rá bí márùn-ún ni màá mu. Ó lè jẹ́ mẹ́ta. Ìṣẹ́jú ìṣẹ́jú, tó mi bá ti n, tó ń gbẹ̀ bá ti ń gbọ̀n mi ni màá n mu omi. Mo sì máa ń mú léra léra, eléyìí a máa jẹ́ kí, ẹ̀hnn, kí n màá ní ìpòrúrú máa mu omi dáadáa. Omi dára fún ara gan-an. Ní àsìkò òru, wọn tún jẹ́ kó yé wa wípé a nílò láti máa mu omi ju bí a ṣe ń mu tẹ́lẹ̀ lọ torí ìgbà yìí ni àgùn tí omi tó jẹ́ pé omi náà ló ń bá jáde. Omi ní ìgbà yìí dè ni ara wa máa ń bẹ̀rẹ̀ fún omi jù. So a nílò láti máa mu omi ní ìgbàkúùgbà léra léra. Torí náà mo máa ń mu tó lítà mẹ́ta sí márùn-ún ní ojúmọ́ ní ìgbà gbogbo.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Mi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́ o. Iṣẹ́ mi ò ní ṣe pẹ̀lú ìròyìn kíkọ́. Ohun tí mo lè kọ́ níbi iṣẹ́ ni bóyá àbájáde ohun tí mo ṣe ní gbogbo ọ̀sẹ̀. Ohun níbi ìlànà bí àwọn iṣẹ́ tí mo kọ́ àwọn ọmọ bí ó ṣe lọ àti ohun tí mo fi ọ̀sẹ̀ yẹn ṣe. Ohun ni ohun tí mo máa ń kọ́. Iṣẹ́ mi ò gba kí ń máa ṣe ìròyìn. Ṣùgbọ́n mo mọ̀ nípa ìròyìn kíkọ́ àti ìròyìn kíkà torí ní ìgbà tí mo ṣẹ̀ parí ilé ẹ̀kọ́ gíga tí mo wá lọ ṣe àgùnbánirọ̀ ọdún kan, ibi tí mo ti ṣiṣẹ́ nígbà náà ni ilé iṣẹ́ ìròyìn ti ọlọ́ṣun. Ilé iṣẹ́ rédíò Asọ̀rọ̀mágbèsì. Ibẹ̀ ni mo ti ṣiṣẹ́ tí mo sì rí kọ́ lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bí a ti ń kọ ìròyìn, bí a ti ń ka ìròyìn, bí a ti ń ṣe ìròyìn ní èdè gẹ̀ẹ́sì àti ní èdè Yorùbá. Ìgbàyíì mo fi mọ̀ nípa ìròyìn púpọ̀. Ẹ ṣé.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ mọ́? Bẹ́ẹ̀ ni mo máa ń pa àwọn fáìlì mi mọ́. Ìrídí tí mo sì fi máa ń pa mọ́ ni wípé ó níṣe pẹ̀lú iṣẹ́ mi. Àwọn fáìlì yìí mo lè nílò rẹ̀ ní ọjọ́ iwájú tàbí kó níṣe pẹ̀lú akẹ́kọ̀ọ́ kan ní abẹ́ mi. Bóyá akẹ́kọ̀ọ́ tí mò ń ṣe àmójútó iṣẹ́ ìparí rẹ̀ ni. Fáìlì kì í ṣe ohun lásán, kì í ṣe ìwé lásán, ó níṣe pẹ̀lú ayé ènìyàn kan. Ó dẹ̀ ní àwọn ohun kan nínú tó jẹ́ wípé èèyàn ò gbọdọ̀ pàdánù rẹ̀, pé pàdánù rẹ̀ ó lè fa wàhálà tàbí kó fa ifásẹ́yìn fún ẹni tí fáìlì náà bá kan. Mo máa ń pa àwọn fáìlì mi mọ́. Oríṣiríṣi fáìlì ló le jẹ́ ti ìwé, ó lè jẹ́ ti oní ọri kọ̀m̀pútà, èlèyii ké yi tí kò bá jẹ́ nínú wọn ni mo máa rí wípé mo ṣe àmójútó wọn, mo sì ń pa wọ́n mọ́. Torí kí ìgbà tí, ìgbà tí máa ti nílò rẹ̀, màá le lọ síbẹ̀, màá le mú jáde. Ó ti ní àwọn orúkọ tí màá fún un àti ìdánimọ̀ bí nọ́mbà tí màá fi mọ wípé bí báyìí ni mo tọ́jú rẹ̀ sí. Ó wà nínú ohun tó jẹ́ àbùdá olùkọ́ gidi nípa pípa fáìlì mu. Ó máa ń jẹ́ ohun tí a fi máa mọ olùkọ́ gidi.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá onírúurú àṣà ni mo ní àǹfààní láti pẹ̀lú ẹbí mi. Ṣùgbọ́n àṣà tí a máa ń ṣe, òun ni àṣà kí a máa bá ni yọ. Tí ẹnìkan nínú wa bá ní nǹkan ṣe, gbogbo ẹbí ni ó máa dìde, ni ó máa parapọ̀ ni ó máa ri wí pé ọjọ́ náà ó dára ó sì yẹ ẹni yen si. Látìgbà tí ẹni ẹ bá ti sọ fún wa ní pé òun ní nǹkan ṣe láti máa gbáradi. Nípasẹ̀ mímú aṣọ ẹlẹ́gbẹ̀jẹgbẹ́ kan náà. Lẹ́yìn aṣọ yen, ni a máa ronú nípa ètò oúnjẹ, mímú àwọn ènìyàn àti bí a ṣe fẹ́ gbá àwọn ènìyàn lálejò. Lẹ́yìn yẹn, ètò bí a ṣe fẹ́ lọ síbẹ̀ àti ipa tí oníkálukú máa kó. Ìwọ̀n lọ́wọ́ tí a bá ní a máa ṣe fún ẹni kọ̀ọ̀kan láti rí i pé ọjọ́ náà ó yẹ wọ́n sì kò sì yẹlẹ̀. Àṣà yìí jẹ́ ilé tí èmi gan dé bá ninú ẹbí tí ó sì jẹ́ pé ó sì tẹ̀síwájú di àsìkò yìí. Ó ti máa ń mú kí ẹbí gbòòrò, ó ń mú kí ẹbí lọ síwájú ó sì jẹ́ kí ìfẹ́ kó wà láàárín àwọn ẹbí. A lè máa rírà fún ìgbà pípẹ́ ṣùgbọ́n ní àsìkò tí ẹnìkan bá ti ní nǹkan ṣe tí ìnáwó yọjú sí wọ́n, gbogbo wa ni a máa gbárùkù tí ẹni yen, ni àjọ máa ṣe la máa rí i wí pé ọjọ́ náà ojú kò tí ẹni yen, ohun gbogbo ó lọléètò, ọjọ́ náà bọ́ sí ọjọ́ ayẹyẹ ọjọ́ yẹn. Iru àṣà yìí, òun ni àwọn nkan nínú àwọn àṣà tí mo rí i wí pé ó ti pẹ́ nínú ẹbí tí a máa ń ṣe ó sì wà ní títí di ọ̀la. A sì tún ṣetán láti fí lẹ̀ fún àwọn ọmọ kí àwọn náà kó tún tẹ̀ síwájú láti máa lo irú àṣà yìí láàárín ara wọn. A lè má gbé ibi kan náà, a lè jín síra, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fóònù, a lè pé, a lè ṣe àtẹ̀jíṣẹ́ fún ènìyàn láti sọ wí pé ọjọ́ báyìí mo ní nǹkan ṣe báyìí o, ẹ má gbàgbé o. Àwọn ẹbí yóò sì ṣe ìpàdé bóyá lórí fóònù ni àbí ká pẹ́ ráwájọ, bí a ṣe fẹ́ ṣe. Irú ipa tí ènìyàn le kó, irú ọ̀nà tí a lè fi dáwọ́ fún ni o, bóyá a fẹ́ ra ǹkan mímú ni o àbí nǹkan jíjẹ fún ni, gbogbo iléyii ni a ó ṣe.